Lọ́sọ̀ọ̀sẹ̀, data ti mà ń lò ó pọ̀ o. Ìgbà mìíràn mo máa ń lo data bíi ẹgbẹ̀rún márùn. Ìgbà mìíràn mo máa ń lo data bí i ẹgbẹ̀rún mẹ́wàá. Léè o dá lórí pé bọ́yá mo wà nílé àbí mi ṣì nílé. Ti mbá wà ńlé, mo máa ń lo WiFi ṣùgbọ́n tí n bá sí nlé ni mo máa ń ra data sórí fóònù mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, o má ń, o kéré jù máa ń lo data ẹgbẹ̀rún márùn lọ́sọọ̀sẹ̀.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọjọ́ ìbí mi ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá. Àwọn ará ilé mi pàápàá máa ń kára masíìkì ọjọ́ ìbí mi. Àwọn ọmọ mi àti ọkọ àti alábàgbé gbogbo wọn ló máa ń kára masíìkì ìbí mi. Àwọn òṣìṣẹ́ pàápàá máa ń kára masíìkì ìbí mi, ọjọ́ ìbí mi. Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tí ó lárinrin, ọjọ́ tí ó da kí èèyàn máa rántí rẹ̀ nítorí ọjọ́ tí àgbéni wa sáyé ni ọjọ́ ìbí jẹ́. Báwo wa ni mo ṣe wáa ń lo ọjọ́ ìbí mi. Ni àkọ́kọ́, mo máa ń lo ọjọ́ yìí láti gba àdúrà dáadáa. Ẹlẹ́ẹ̀kejì, mo máa ń lo ọjọ́ yìí láti se oúnjẹ tó lárinrin fún àwọn ará ilé mi. Ọjọ́ kẹta, ẹ́, ẹ̀lẹ́ẹ̀kẹta, mo máa ń lo ọjọ́ yìí láti dá àrà tó bá wù mí, síra mi. Mà á yọ̀, mà á jó, mà á ya fọ́tò, mà á wọ ẹ̀wù tó tẹ́mi lọ́rùn. Ìgbà kọ̀ọ̀kan tó bá wù mí mo lè jáde pẹ̀lú àwọn ọmọ ká lọ jẹun níta. Ìgbà tó bá dẹ́ wùmí, àá se oúnjẹ nílé, oúnjẹ tó lárinrin. A dẹ̀ máa jókòó sí tábìlì, a máa jẹ, a máa dúpẹ́ lọwọ Ọlọ́run. Báyìí ni mo ṣe máa ń lo àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jí? Mo lérò pé nǹkan tí ìbéèrè yìí ń bèèrè ni pé, ṣe ó rọrùn fún mi láti máa dáríji àwọn èèyàn yàn tó bá ṣẹ̀ mí? Ka níbẹ̀ ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n àwọn ìgbà kan wà tí kò kí ń rọrùn fún mi láti dáríji àwọn tí ẹ̀, tí nǹkan tó ń ṣe fún mi tó bá dùn mí gan an, ó máa ń gba àsìkò fún mi, nítorí màá máa ronú lórí àwọn, àwọn ọ̀rọ̀ yẹn títitítí. Màá dẹ, màá ní kí Olúwa fún mi ní àǹfààní láti gbagbe, láti dáríji wọ́n láti gbagbe. Gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran-ara, kò jẹ́ nǹkan tí ó rọrùn láti máa dáríji àwọn ẹni tó bá fi tipátipá ṣẹ̀ wá. Ṣùgbọ́n ore ofẹ Ọlọ́run wà, ó máa ń fún wa ní òkún láti dáríji wọ́n. Nítorí wípé gẹ́gẹ́ bí ẹ èèyàn ẹlẹ́ran ara, tí èèyàn bá ti wà nínú Kristi, ó tún ní ẹ̀mí Ọlọ́run, agbára Ọlọ́run, ore ọfẹ Ọlọ́run, a máa fún wa ní agbára láti máa dáríji àwọn ènìyàn tí o ba ṣẹ̀ wá. Ìdáríji ó jẹ́ nǹkan pàtàkì ní ayé ẹ̀dá. Tí a bá dáríji àwọn èèyàn tó ṣẹ̀ wá, àaní rẹ́ni bá ṣeré, àníbẹ́ ànírẹ́ni bá ṣeré, àníbẹ́ẹ́ni bá ṣe nǹkan kan, Olúwa ẹ awa dá wa ni. Nítorí náà kò sí bó ṣe le ṣe tí ènìyàn ò ni ṣẹ̀ wá. Àwọn tẹ̀ n wo yẹn àti eyín, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń bá ara wọn jà. Ṣùgbọ́n àwọn ò torí ẹ̀ sọ pé eyín kúrò lẹ́nu fún mi. Eyín ò torí rẹ̀ sọ fún, ẹ́, àhọn pé àhọn ò ń ṣọ̀rẹ́ mi mọ́. Bo bá ti bá ara wọn jà, bóyá wọ́n gé ara wọn jẹ àbí wọ́n ta lura wọn, láìpẹ́ náà wọ́n a tún bẹ̀rẹ̀ sí ní bá ara wọn ṣe. Nítorí pé àwọn méjèèjì jọ wà nínú bá ìbi kan naa ni wọn jọ wà, kò dẹ si bọ ṣe lè yẹra wọn sílẹ̀. Eléyìí wáa fi hàn pé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara náà, ai lè ṣe aláì má ṣẹ rawa. Ai lè ṣe aláì má ṣe nǹkan tó máa dun ẹni kejì wa. Ṣùgbọ́n ní gbogbo ọ̀nà yìí, Ọlúwa a ní ẹ̀mí láti máa dáríji àwọn tó bá ṣẹ̀ wá.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mi kì í sábà ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi nítorí wípé kò sí ǹkan rẹpẹtẹ bẹ́yẹn tó máa ń pawa pọ̀, àfi pé ta bá ẹ̀kọ́kan bóyá ni ẹ̀kan lóṣù, ìgbà mí ní ẹ̀kan lóṣù mẹ́ta la máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà wa. Ìgbà yìí ta máa, máa retí pé kí àwọn oníbàárà wa wá, a máa ṣe àwọn ayẹyẹ kan, a máa ṣe, ìgbà mí a máa se oúnjẹ, ìgbà mí a máa po nǹkan tí àwọn olóyinbo ń pè ní tíì àti àwọn ìpanu, àwọn ìpanu díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. A máa kó wọn pọ̀, a máa kó wọn sílẹ̀, a máa lọ síbi tí a ti fẹ́ ṣe ìpàdé, a máa túbọ̀ ṣe, a máa jẹ kó yanjú, kó jọjú. Lẹ́yìn eléyìí la máa wá jókòó, a máa retí àwọn oníbàárà wa. Ṣùgbọ́n kó tó di ìgbà yìí, a ti máa ní ètò tí a fẹ́ ṣe, àwọn ọ̀rọ̀ ta fẹ́ bá wọn sọ, àwọn, àwọn ìbéèrè tó ń bèèrè lọ́wọ́ wa, tá a máa dá wọn ìdáhùn fún àwọn ìbéèrè yẹn, a ti máa ní i lọ́wọ́. Àti pé olórí ilé iṣẹ́ fúnra rẹ̀ máa wà pẹ̀lú wa ní ọjọ́ tí a bá n retí àwọn oníbàárà wa, nítorí pé ó máa ní ọ̀rọ̀ kan àbí méjì tí ó máa bá wọn sọ. Tó bá dẹ̀ jẹ́ pé a ní àwọn iṣẹ́ ribiribi kan ta ti gbé ṣe tí àwọn oníbàárà wa ò tíì gbọ́ nípa ẹ̀, a dẹ̀ fẹ́ kàn mọ̀ nípa ẹ̀, a máa sọ fún wọn ní ọjọ́ yẹn. A máa múra dé ibi pé oúnjẹ tán máa jẹ, ǹkan tán máa mu gbogbo ẹ ti máa wà ní sẹpẹ́. Tọn bá dẹ̀ dé, ní pẹ́rẹwu la máa bẹ̀rẹ̀ ìpàdé òhun. Nínú ìpàdé yìí, a máa fún àwọn oníbàárà wa ní àsìkò láti sọ ẹ̀dùn ọkàn wọn fún wa àti ǹkan tó fẹ́ ká ṣe fún wọn. Àwa náà dẹ̀ re ǹkan taba fẹ́ kí àwọn oníbàárà wa ṣe, à maa sọ fún wọn náà ní tùnbì ń tùnú. Kò dẹ̀ kí n sí àkọ́lù kọ́ gba nígbà tí a bá ń bá àwọn oníbàárà wa ṣe ìpàdé.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, a máa ń pe àwọn oníbàárà tuntun. Irú iṣẹ́ tí à ń ṣe, oṣù mẹ́ta mẹ́ta la máa ń pe àwọn oníbàárà tuntun. Nítorí wipé báwọn kan bá ṣe ń lọ, làwọn kan ṣe máa máa wá. Ni òpin ọdún, àwọn oníbàárà kan máa kúrò, wọ́n máa lọ sí ilé ìwé gíga. Ni òpin ọdún, àwọn oníbàárà kan máa kúrò, wọ́n máa lọ sí ilé ìwé gíga. A máa, a máa nílò láti fi àwọn oníbàárà mìíràn rọ́pò àwọn tí wọ́n ti jáde. Ìgbà mí ẹwẹ̀ láàárin táàmù, àwọn kan bóyá wọ́n kúrò níbi tó wọ́n wà tẹ́lẹ̀, tí wọ́n ṣípò tán wá sí ibi tí, è, ilé-iṣẹ́ wa wà wọ́n wá. Ti wọ́n bá ti wá fẹ́ darapọ̀ mọ́ wa, a máa gbà wọ́n sínú àjọ oníbàárà wa. Nítorí pé, ìgbà ku ní àwọn oníbàárà tuntun, ìgbà gbogbo lọ yẹ ka máa ní àwọn oníbàárà tuntun. Nítorí bí eleyii ba ṣe lọ, imi á wá. Bí elyii bá ṣe lọ, imi á wá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà dẹ́rè, àwọn oníbàárà yẹn wọ́n máa duro ti wá tí, tí, tí, tí, tí, tí. Ṣùgbọ́n o a fẹ́ kí wọ́n tún maa pọ̀ sí ni. Pẹ̀lú àwọn tó ti pẹ́ pẹ̀lú wa àtà àwọn tuntun, gbogbo wọn la máa ń káràmàsíkí. Kí a máa ń fẹ́ kí wọ́n máa duró tì wá ní gbogbo ìgbà. Kí ilé-iṣẹ́ wa kó lè má gbòòrò sí, kí àwọn ọ̀ja wa ká lè má rita dáadáa. Nítorí ìdí èyí, a máa ń gbá àwọn oníbàárà tuntun ní gbogbo ìgbà, lóòrè kó òòrè. Nígbà tí aye bá ti sílẹ̀, a máa ń gbá àwọn oníbàárà tuntun.

Ṣé o máà ń ka àwọn àdéhùn dáadáa? Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka àwọn àdéhùn tí mo bá ṣe pẹ̀lú àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ládéhùn pẹ̀lú àwọn ènìyàn ni máa ń fẹ́ ká kọ sílẹ̀, ká kọ sílẹ̀ èyí tí àwọn òyìnbó ń pè ní documentation. Tí a bá ti kọ wọ́n sílẹ̀, eléyìí jẹ ọ̀nà a ti máa rántí wọn. Àdéhùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Tí èèyàn bá ní àdéhùn pẹ̀lú ẹni kankan, ó yẹ kí àdéhùn yẹn ká máa mú ṣẹ. Tí èèyàn ò bá dé kọ àdéhùn sílẹ̀, ó ṣeéṣe kí ẹ̀yàn gbàgbé àdéhùn. Nítorí ìdí èyí, mo máa ń kọ àdéhùn sílẹ̀. Ẹnikẹ́ni tí ó bá wá bá mi pé àbí wọ́n pè mí, àbí wọ́n sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ máa ní kí wọ́n jọ̀, kí wọ́n fi ìṣẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí mi lórí ago. Kí wọ́n, kí wọ́n fún mi ní ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ, kí wọ́n jẹ́ ká kọ́lẹ̀ lórí ago. Ìdí rẹ̀ ni pé mo máa ń fẹ́ kí ká kọ àwọn àdéhùn sílẹ̀ nítorí ọjọ́ ọ̀la ká má bá máa ní àríyànjiyàn tó bá di pé a fẹ́ máa lo àwọn àdéhùn wọ̀nyí. Àdéhùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi ní tí èèyàn bá ń bá àwọn oníbàárà lòpọ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ oníbàárà ló wà. Ó ṣe é ṣe pé wọ́n ti gbàgbé àdéhùn tó ń bá yín ṣe jẹ́ là nípa owó ni tàbí nípa ọjà tàbí nípa àti bàárà lò. Ṣùgbọ́n tí èèyàn bá kọ àwọn àdéhùn wọ̀nyí sílẹ̀, kò sí bí wọ́n ṣe lè láwọn gbàgbé. Ẹ kọ̀ lọ síbi tí ẹ kọ́ sí, ẹ mú jáde. Àdéhùn dẹ̀ ré tí ẹn bá kọ àdéhùn tán, ó yẹ kí èèyàn àti ẹni tí èèyàn bá ṣàdéhùn àti ìwọ tó bá wọn ṣàdéhùn, èèyàn á fọwọ́ síwé tí àwọn olóyèbo ń pè ní signature. Èèyàn á fọwọ́ síwé láti ní pé lọ́jọ́ báyìí, nígbà báyìí, níbi báyìí, èmi àti lágbájá a jọ ṣe àwọn àdéhùn wọ̀nyí.

Ìgbóná jẹ́jẹ́, irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Mii mọ nǹkan tí wọ́n ń pè ní ìgbóná jẹ́jẹ́. Ọ̀rọ̀ yẹn kò yé mi púpọ̀. Yorùbá yẹn kò, kò lọ geere rárárara. Nítorí náà mi mọ. Boyá mo máa fẹ́ràn rẹ̀ àbí mi ni fẹ́ràn rẹ̀

Ṣé o fẹ́ràn jíjó? Mo fẹ́ràn láti máa jó. Ijó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó ń ṣe fára. Láàkọ́kọ́ ijó máa ń mú inú èèyàn dùn. Ijó ó jẹ́ bí nǹkan táwọn olóyìnbò ń pè ní exercise. Bí èèyàn bá ń jó lemọ́lemọ́, ó ṣe é ṣe kí olùwẹ̀ kí gbogbo ara rẹ̀ kó máa nà, kí gbogbo ara rẹ̀ kó máa ṣe dáadáa. Nítorí ijó pàápàá ó jẹ fún ẹ ní àǹfààní láti máa na ara, láti máa mú ara lọ síbí lọ́sàn-oun. Bí èèyàn bá ṣe ń jó bá ti èèyàn ń lọ sókè tí èèyàn ń lọ sílẹ̀, gbogbo ara ẹni máa ma gbéṣẹ ni. Mo fẹ́ràn jíjó gidi. Yálà mo lọ sí jáde, bá mo lọ sí òde ijó tàbí mo lọ sí inú ìjọ Ọlọ́run tàbí mo wà nílé pàápàá tàbí mo lọ kí àwọn ènìyàn tó ń ṣe àríyá, mo máa ń fẹ́ràn láti máa jó gidi. Ní pàtàkì bí àríyá yẹn bá jẹ́ nǹkan tó jẹ mí lógun gidigidi. Mo fẹ́ràn ijó o. Mo fẹ́ràn ijó dáadáa nítorí pé ijó ni nǹkan lóòótọ́ gan ọlọ́run fi lélẹ̀ pé tí mo bá lọ sí ilé Ọlọ́run, mo máa jó. A lè rí àkàwé Dafidi nínú bíbélì tí ó lọ síwájú Ọlọ́run tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jó tó ń jó títítítítítítí débi pé aṣọ tó wà lára ìgan ó jábọ́ kúrò lára rẹ̀ níbi tó sì ń yin Ọlọ́run pẹ̀lú ijó. Ijó jẹ́ nǹkan tí ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ijó. Ó jẹ́ nǹkan tí ó máa ń mú kí inú Ọlọ́run dùn sí wa dáadáa gẹ́gẹ́ bí ẹ̀dá alààyè. Ijó jíjó ó máa ń jẹ́ kí èèyàn fọ́ ara balẹ̀, ó máa ń jẹ́ kí èèyàn fọkàn balẹ̀, ó máa ń jẹ́ kí èèyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa ń wuni lórí. Bí èèyàn bá ń jó, inú ẹni máa ma dùn, ara ẹni máa ma yá, iwájú ẹni máa dára, ọna ẹni máa dáa yọ, iṣẹ́ ẹni máa gbòòrò ṣe nítorí pé èèyàn ń jó.

Ṣé o gbàgbọ́ nínú ìgbàgbọ́? Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ọ̀rọ̀ yẹn ò yé mi púpọ̀. Mí i nǹkan kan tí olùbéèrè yìí ń bèèrè nípa ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ṣùgbọ́n mo fẹ́ sọ díẹ̀ nípa ìgbàgbọ́ ti ìbílẹ̀. Ìgbàgbọ́ ti ìbílẹ̀ ìyẹn ni àwọn nǹkan tí àwọn baba ńlá wa tí wọ́n gbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbàgbọ́ nínú Ògún, àwọn kan gbàgbọ́ nínú Ṣàngó, nínú Ọya àti oríṣìíríṣìí bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìgbà kan wà tí àwọn èèbó tí wọ́n wá wá sí ilẹ̀ Áfríkà, sí ilẹ̀ Nàìjíríà tí wọ́n wá fún wa, wọ́n wá ń sọ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run pé ká fi gbogbo àwọn iṣẹ́ tí a ń ṣe é lẹ̀ pé iṣẹ́ òkùnkùn ni wọ́n pé ká gba Ọlọ́run sínú ayé wa. Bóyá nǹkan tí ara, ara oní-ìbéèrè yìí ń sọ nípa àtọwọ́dọ́wọ́ ni èyí, miì lè sọ. Ṣùgbọ́n ká ní nǹkan tó ń sọ nìyẹn. Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Mo gbàgbọ́ nínú Jésù Kristi. Lóòótọ́ wọ́n, wọ́n mú wá fún wa ni, wọ́n gbé wá sákání wa ni. A dẹ̀ gbàgbọ́ ẹ̀, a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lò ó, a dẹ̀ fi ń ṣiṣẹ́, a dẹ̀ ṣe fi ń sì wà á hù.

Kí ni ìlànà ìpolówó rẹ? Kí ni ìlànà ìpolówó rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la fi máa ń polówó. Ni ọ̀nà mìíràn, ìgbà mìíràn a máa lo àwọn òdì wa. Tí wọ́n bá rí pé à, iṣẹ́ tí wọ́n tà ń ṣe lára àwọn ọmọ wọn, wọ́n fẹ́ràn iṣẹ́ yẹn. Wọ́n rí pé wọ́n rí àyípadà nínú ayé àwọn ọmọ yìí. Àwọn fúnra wọn ni a máa polówó wa fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kù. Ọ̀nà mìíràn sì ni pé àwa fúnra wa, a máa tẹ nǹkan tó ń pè ní flyer. Àwọn flyer yìí la ń pe, a máa pín fún àwọn èèyàn. Ìyẹn agbóde, agbóde gbà. A máa ma pín fún àwọn èèyàn ní títì. A máa lọ ojúlé sí ojúlé. A máa ma fi àwọn kini yẹn hàn wọ́n pé ẹ̀yin èèyàn yii o bí bá là wa o. Ẹ wá o. Nǹkan báyìí là ń tà o. Báyìí là ṣe ń hù wa o. Ẹ wá fará, ráfara mọ́ wa o. Alè ṣe bí ale sawo, alè ṣe ikókó bá bàá ṣá sùn. Iru yìí náà la tún máa ń lò. Ìgbà mí ẹ̀wẹ̀, a máa lọ sí àwọn ìpolówó orí rédíò tàbí tẹlifíṣàn. A máa polówó sọ fún wọn pé ibí bái bai ìlà wa, nǹkan bái bai là ti ṣe, àwọn nǹkan bá lì làti rí gbà, àwọn, àwọn ore ọ̀fẹ́ bái laani, àwọn nǹkan bái ni wọ́n ti ṣe fún wa. Àwọn ọmọ wa ibí bái náà wà. Àwọn ọmọ tó ń wa si dọ̀ wa, wọ́n ṣọ oríre wọ́n ṣe dáadáa, wọ́n wà ní lágbájá, wọ́n wà ní tẹ̀medo, wọ́n wà níbí, wọ́n wà ní ibi. A máa ma sọ oríṣìíríṣìí ọ̀rọ̀ fún àwọn, àwọn tó fẹ́ bá wa ṣe òwò pọ̀. Àwọn ọ̀nà yìí la fi máa ń polówó ọjà wa. Ìgbà mi kederee, a máa pe àwọn òṣìṣẹ́ jọ́. A máa gba, a máa gbé mọ́tò, a máa lọ sí àwọn pópó-ọ̀nà. A máa ma kọrin, a máa ma lùlù, a máa ma pariwo. Àwọn tó máa ma wò wa wọ́n máa wá bá wa. Tan bá ti wá dé be yen, a máa ma sọ̀rọ̀ fún wọn pé lágbájá ni wá o, tẹ̀medo ni wá o, nǹkan bá yi la ń ṣe o, nǹkan báyini alagbara à ti ṣe o. Ẹ wá wò wa, ẹ wá dan wa wò, ẹ wá tọ̀ e wá tọ̀ wa wò, oyin mọ̀mọ́ ni wá o, ẹ máa bọ̀ o, ẹ máa bọ̀ o. Àwọn ọ̀nà bá ìlà fi máa ń polówó ọjà wa.